Ìgboná janjan irú wo ni o fẹ́ràn nínú yàrá? Emí ọ̀rẹ́ lè yóò yun ṣá torí mi ò mọ̀ ìgboná jẹjẹ bó ṣe ò papọ̀ mọ́ èyí tí ẹ ń sọ̀ yí ṣá. Woo uń, nnkan tí mo lè sọ pé orí yìn bíi pe o ti tẹ̀. Ní àtijọ́ yii ẹ, ẹ ṣèlérí pé ẹ máa san owó tá bá rikoodu. Mo ti rikoodu rikoodu, ó ti su mi Ṣé kò yẹ kí ẹ ti wà rántí àwa Yorùbá, ẹ́n? Won maa ni kilainti kìní kan, gbogbo èyi ti ẹ n ṣe yìí, kò yé mi ọ̀ tẹ bá máa san owó kẹsan. Tẹ bá ní san, kí ẹ jẹ́ kí a mọ ká kúrò lórí aapu yin o. Kí eeyan ma lọ má weisti ọhun ẹ má sọ̀rọ̀ láti àárọ̀. Láìsí èrè kankan, ọ́ ti lé lóṣù bá yi, ẹ́n?